Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Mo máa ń ṣe ìgbéjáde lẹ́kọ̀ọ̀kan torí pé láti fi polówó ọjà mi kí àwọn ènìyàn fi lè mọ̀. Mo máa ń ṣe ìgbéjáde bí ẹ̀ ní ẹ̀ẹ̀meji.

Ṣàlàyé ibi tí o ti lè lò ìsinmi nígbà èwe. Ibi tí mo ti lo ìsinmi ní ìgbà èwe, òun ni ọ̀dọ̀ àwọn òbí eyan. Ibẹ̀ ni mo ti lo ìsìnmi torí pé kò sí ibi tí eyan fẹ́ lọ náà ní ìgbà èwe ju iyen lọ.

Báwo ni ó ṣe máa ń sinmi nígbà tí ó bá rẹ̀ ọ́? Bi mo ṣe máa ń sinmi, tí mo bá ti rí pé ìsinmi, tí mo bá rí pé iṣẹ́ ni, màá lọ wẹ̀, tí máa fi ara balẹ̀ dáadáa. Àmọ́ tó bá jẹ́ pé ti tòògun ni, mo máa tètè lọ ra òògùn tí màá lò ní kíá.

Nígbà wo ni o kìí n lọ ri dókítà? Ìgbà tí mo máa ń lọ rí dókítà ni àsìkò tí bá ri pé ara mi ó ń ṣe bákan bákan ni mo máa ń lọ rí dókítà fún ìtọ́jú.

Sọ fún wa nípa alùpùpù tí n máa ń gbé ènìyàn. Alùpùpù tó máa ń gbé ènìyàn, ó jẹ́ eleyi tí ó ṣe é tí kò gbé àwọn ènìyàn lulẹ̀ púpọ̀ jù tí àwọn ènìyàn sì máa ń gùn dáadáa. Nígbà tí àwọn ènìyàn máa ń gùn.

Gíga tí ó ga tó, mo gaa ní ìwọ̀nba ẹsẹ̀ bàtà mẹ́fa. Mo ga ju, mi de kúrú jù. Mo gbá ní ìwọ̀nba díẹ̀. Àmo ẹlòmíì ga o, tó ga ju mi lọ. Àwọn ẹlòmíì ò sì ga tó mi.

Báwo ni o ṣe máa ń sọ̀rọ̀ nígbà, nígbà ó ń gbi, gbí gbóná? Bí mo ṣe máa ń sọ̀rọ̀ ní fún kan gbígbóná ni irú dasi mi ní ara. Mo sì máa ń ṣe ẹ́ ni ẹ́, mi ò ní jẹ́ kó dá sí ara mi.

Kí ni o máa ń sọ nígbà tí o bá fẹ́ tún ẹnìkan nínú? Nǹkan tí mo máa ń sọ tó bá jẹ pé ẹni tí mo mọ pé mo rí, a lè sọ̀rọ̀ tí a lè tú nínú bí àbí ẹni tí a jọ ń ṣe ẹ̀sìn kankan náà, ọ̀rọ̀ ẹ̀sìn náà ni màá sọ fún un pé kódúpẹ́ fún elédumare.

Lérò rẹ, báwo ni àwọn ìkànnì ìbára ẹni sọ̀rọ̀ ẹ̀ ṣe rí? Bí ìbára ẹni sọ̀rọ̀ bí ó ṣe rí láàárín ìkànnì mi ni pé kò ṣe pé a máa ń pariwo sí ara wa, a máa ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀.

Sọ fún wa nípa ibi tí o bá wọ sí. Ibi tí wọ́n bí mi sí jẹ́ ìlú tó tóbi, tó jẹ́ pé ó jẹ́ gbajú gbajà ní orílẹ̀ èdè Nàìjíríà tí-- a sì tó jẹ́ gbajú gbajà ní ọsun state náà. Bẹ́ẹ̀ ni ìlú tí wọ́n bí mi sí.

Nígbà wo ni o máa ń ran epo fún ọkọ̀ rẹ? Ìgbà tí mo máa ń ra epo fún ọkọ̀ mi ni àsìkò tí mo bá ti rí pé ó ti fẹ́ tán, torí pé ìsìn gan-an epo gan-an sì di olóko ọba ní àsìkò tí a wà yìí, tó jẹ pé a lè ra púpọ̀ gan-an sínú ọkọ̀ mọ.

Ṣé o ti gun alùpùpù rí? Alùpùpù ní ọ̀dọ̀ wá mi bí i kò sé má gun tó fi lè mú ìyá arúgbó gun, ọmọ ọ̀joo gan ògùn. Ìdí tí wón fi sọ pé ọmọ ọ̀jọ̀o n gun ni pé tí ìyá rẹ bá bímọ tán, ǹkan tí yan fi gbé e lọ ilé kò ju ìyen lọ tí yóò pọ̀n ọmọ náà sẹ́yìn.

Ṣé oúnjẹ kan wà tí o kò fẹ́ràn? Kí ló dé? Oúnjẹ kan wà tí mi ò fẹ́ràn. Àwọn oúnjẹ, kò ṣe gbogbo oúnjẹ ni ènìyàn máa fẹ́ràn? Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé àwọn oúnjẹ míì máa wà tí ó jẹ́ pé tí èèyàn gan bá rí gan-an bíi irú fún bí àpẹẹrẹ àwọn oúnjẹ ìlú kan wà tó jẹ́ pé tí wọ́n bá sọ fún èèyàn gan-an, èèyàn ni mọ̀ pé oúnjẹ líle èyí lẹ́yìí.

Báwo ni àwọn ọmọdé ṣe máa ń ṣeré tẹ́lẹ̀tẹ́lẹ̀? Báwo ni wọ́n ti ṣe máa ń ṣeré ni-- nísinsìnyí? Bi wọn se maa n ṣeré tẹ́lẹ̀tẹ́lẹ̀ ki olaju to de ki gbogbo wọn to mọ sọ wípé àwọn fẹ mọ tẹ fóònù wọn mọ n ṣeré yẹpẹ dáadáa.

Báwo ni o ṣe máa ń kojú ìdí náà ọkọ̀? Bi mo se máa ń koju ẹ̀ ní pé tó bá ti jẹ́ pé nǹkan tí mo mọ̀ ni ipa ọkọ̀ náà, màá tètè ṣápùtì tí màá tètè ṣe láti má jẹ́ kí ó dá mi dúró. Àbí tó bá jẹ́ pé nǹkan tí mi mọ̀ máa pe àwọn ẹni tó mọ̀ nípa rẹ̀.

Ṣe àlàyé bí ilé rẹ̀ ṣe rùn nígbà tí oba ń ṣe oúnjẹ, bó ṣe man rùn --a ó rùn gidi tó jẹ́ wípé àwọn ara agbègbè mi gan. Ó má sọ pé "emarora o ẹ̀yin náà lè ń ṣe oúnjẹ bí eleyìí bẹ́ẹ̀ ni".

Sọ fún wa nípa ìmọra tí o kò gbà ṣùgbọ́n tí ó jẹ́ òtítọ́. Ìmọ̀ràn tí mi ò gbà tí ó jẹ́ òtítọ́, ò ní pé kí èèyàn máa fi nǹkan sí ara. Ìmọ̀ràn náà ni àmọ̀ mi gbà.

Àkókò òdun wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ọdún mùsùlùmí toje wípé oni kaluku yó wá ilé láti wá ṣe ọdún náà papọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn tó jẹ́ pé ẹni tí èèyàn tí rí tipẹ́ tipẹ́ èèyàn ó rí wọn.

Ṣé o máa ń rántí alẹ́ rẹ? Bẹ́ẹ̀ni, mò ń rántí alẹ́ mi dáadáa, tó jẹ́ wípé ìgbà mí máa wa gan-an tí màá mọ wípé nǹkan tó ṣe ẹlẹ́ ní alẹ́ àná ni eléyìí, tí ó sì máa wà ní ọkàn mi dáadáa tí èmi gán sì máa mọ wípé alẹ́ mi ni.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Àwọn ẹ̀gbọ́n rẹ tí wọ́n bá ń ran ṣiṣẹ́ ni pé tí wọ́n bá ti pè mí ni torí pé ó jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ tí ó bá ti tẹ́nu, ó bá ti tẹ́nu, wọ́n bá ti kú, wọn ma pemi àsijọ́ máa ṣe iṣẹ́ papọ̀.

Sọ fún wa nípa àwọn ọmọdé tí wọ́n fi fóònù ṣeré. Àwọn ọmọdé tí wọ́n fi fóònù ṣeré, a ó léwu oò, torí pé oríṣiríṣi nǹkan ni a lọ máa wò ní orí ẹ̀rọ fóònù náà. Ó léwu gan-an pọ̀ àjàjà tó túwá je eleyi tó ní íńtánẹ́ẹ̀tì.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Nǹkan tí mo máa ń jẹ ní òwúrọ̀ ni àwọn nǹkan oúnjẹ tí ó bá ti ṣàrà ní oore, nǹkan tó bá jẹ́ títí wà tí mo ti sè láti jẹ ní òwúrọ̀, mo máa jẹ bí ìrẹsì àti ata pẹ̀lú ẹja tàbí ẹran.

Sọ fún wa nípa fífi fọ́ọ̀nu ránṣẹ́ ṣọ̀wọ́. Fífi fóònù ránṣẹ́ sí ènìyàn ó jẹ́ ǹkan tí ó máa múnu ẹni náà dùn dáadáa torí pé inú rẹ̀ yóò dùn pé ẹni tó ṣe ele yìí ó rántí òun sí re rẹ̀.

Ṣàlàyé bí a ṣe lè fọ aṣọ nílé. Bí a ṣe lè fọ aṣọ nílé, tó bá jẹ́ pé ọwọ́ la fẹ́ fi fọ̀, a máa gbé àwọn ike síta pẹ̀lú ọṣẹ àti omi, sí bẹ́ẹ̀ ni ìyẹn à ṣe fọ̀. Àmọ́ tó bá jẹ́ pé ẹ́ńjìnnì ni, tí iná bá ti wà, èèyàn ò kì í bọ́ná, tí ó sì máa ṣiṣẹ́.

Se alaye bi eyenkan se le ko iṣẹ́ ti o mo, ti o mo ẹni tí ó bá ní sùúrù ló lè kọ́ iṣẹ́ tí mo mọ̀ o, torí pé ó gba'ni ní àkókò gan láti mọ iṣẹ́ náà. Ó sì mú ọyàn níbí mi fún sùúrù.

Sọ fún wa ibi tí o ti ń gbọ́ ìròyìn ojú ojú ọjọ́, ibi tí mo ti máa ń gbọ́ ìròyìn ojú ọjọ́ ni orí i móhùnmáwòrán tí tẹlifísàn tí ìròyìn bá ti gbe, tí wọ́n bá ti sọ wípé nǹkan báyìí ló fẹ́ ṣẹlẹ̀.

Báwo ni ó ṣe máa ń ran ohun, ohun lórí ẹ̀rọ ayélujára? Bí mo ṣe máa ń ra nǹkan ní orí ẹ̀rọ ayélujára ni pé tí n bá wẹ̀ pé àwọn nǹkan tí mo fẹ́ràn láti rà ìgbà, àwọn ilé tí mo bá mọ̀ pé wà gidi ni mo máa ń lọ bẹ̀rẹ̀ láti a nǹkan.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Àwọn áàpù ti mọ̀ ma nlọ jù bí irú eléyìí tí mò ti n so ọ̀rọ̀ tí mò nsọ yìí, tí mo fi n dáhùn ìbéèrè te nbere lọ́wọ́ mí yìí, mò máa ń lọ áàpù rẹ dáadáa. Eléèkejì ni ojú e ọ̀pọ̀ Facebook àti Twitter abẹ́yẹ fò.

Sọ fún wa nípa ìsinmi láàárín iṣẹ́. Ìsinmi láàárín iṣẹ́ kò ń ṣe wákàtí tó pọ̀, bóyá bíi, wọ́n kàn lè fún, kótó di wípé wọ́n fún wọn ní wákàtí kan gan kò sábà wọ́pọ̀, bóyá bíi ìṣẹ́jú ọgbọ̀n àbí ìṣẹ́jú ogún lọ́ máa fún wa láti fi sinmi lẹ́nu iṣẹ́.

Ṣé o máa ń kọ ǹkan lórí íńtánẹ́ẹ̀tì? Mọ̀ máa ń kọ́ nkàn lórí íńtánẹ́ẹ̀tì torí ìmọ̀ o tan sì ibí kan, ìgbà mìí máa wà tọ́je pé ǹkan tí ẹ̀yàn gàn ńṣe lọ́wọ́lọ́wọ́ o ma fe k'eyan lórí íńtánẹ́ẹ̀tì láti lọ mọ̀ ìtumọ̀ ǹkan náà.

Lerò rẹ kí ni a gbọdọ̀ fi lé àwọn ọmọ lọ́wọ́ nínú àṣà? Nǹkan tí a gbọdọ̀ fi lé wọn lọ́wọ́ nínú àṣà ni pé kí wọn gbọ́'lọ̀rùn gbó o, kí wọ́n má mú nǹkan mí mọ́'lọ́ruń kan ṣe dáadáa torí ibi tí èèyàn ń lọ, èèyàn o má bẹ o.

Sọ fún wa bí ọ̀rẹ́ ṣe ń yípadà pẹ̀lú ọdún. Bí ọ̀sẹ̀ má n yípadà ní wípé, ó máa tí múra wípé todun ba ti nbo, a tí máa múra ntí e toma yàtọ̀ dáadáa tí yóò wọ aṣọ tí ó dára gan-an ní.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Mo se máa ń rí dájú pé ọjà mi dára ni wipé màá wo dáadáa wipé ṣé àwọn nǹkan kan ò tí bàjẹ́ nínú rẹ̀ torí èmi náà mi ì fẹ́ kí mi náà máa tà àwọn nǹkan tí kò dára fún ènìyàn.

Ṣé o máa ń ní ipa ìgbà tí ẹ kọ̀ lọ sí ilé mìíràn? Bẹ́ẹ̀ni, mi ò fọ́n fún ká lọ sí ilé mìíràn. Kí ẹ̀yàn wa nínú ilé rẹ ó ṣe dáadáa, inú ẹ̀yàn gan yóò tún máa dùn sí gan-an ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé o mọ bón tí ṣe ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ ni mo mọ bón tí ṣe ń pa àwọn fáìlì mi pamọ́, torí gbogbo nǹkan tó ti kọ́ wa ní ilé ìwé nìyẹn wípé gbogbo àwọn fáìlì wa o, kí á kò pamọ́ ká máa kò sí ibi tí ó ti le bàjẹ́. Hmm.

Ṣé o ní ìrò forúkọ sílẹ̀ ní ilé ìdárayá bẹ́ẹ̀ ni láti lọ ṣe eré ìdárayá kí èèyàn gbáradì láti fún eré ìdárayá. Ó ṣe kókó ẹ ti mo dẹ̀ máa ń lọ ní ọ̀sẹ̀ ní èèkàn ní ọ̀sẹ̀ láti lọ ṣe eré ìdárayá náà.

Sọ fún wa nípa òkè, òdò tàbí ọgbà tí o fẹ́ràn. Ibi tí mo fẹ́ràn jù oùn ní pé, tí bá jẹ́ pè ọgbà tí wọ́n ti ń dá oko, àwọn nkan oko ni mo fẹ́ràn jù láti máa wò bí àwọn ǹkan oko ṣe rí, òní mo fẹ́ràn jù.

Sọ fún wa nípa iṣẹ́ òṣùwọ̀n kékẹ́rẹ́. Iṣẹ́ tí a ń ṣe yìí ò jẹ́ àwọn iṣẹ́ tí ó máa ń gba akókó ní owó èèyàn tí ó dẹ máa ń nira fún ìyàn gan-an ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Sọ fún wa nípa wíwé nínú ọ̀dọ̀. Wíwé nínú ọ̀dọ̀ jẹ́ pé èèyàn máa wo pé àá nǹkan tí èèyàn ń ṣe yìí ṣe ó bojú mu àbí kò bojú mu àbí èèyàn gbọdọ̀ ṣe nǹkan tó tọ́.

Sọ fún wa nípa fọ́onu àkókò rẹ. Fóònù tí à ń lò ní àkókò yìí, ó jẹ́ àwọn fóònù tó yára para para, tó jẹ́ pé fún èèyàn gan-àn, èèyàn gan-an mọ̀ pé, àá, àwọn fóònù yìí má ṣe, tó jẹ́ pé yíya àwòrán rẹ gan-an, ó máa ṣaré.

Báwo ni o ṣe máa ń gba iyì? Bí ẹ̀yàn ṣe máa ń gba iyì ni pé tí ẹ̀yin bá ti ṣe dáadáa, àwọn ènìyàn á mọ yín pé, à, ẹni yìí èèyàn gidi ni o. Kò wa burúkú o. Kò ṣe báyìí o. Kò ṣe báyìí o. Bẹ́ẹ̀ ni ẹ ṣe máa ń gba iyì dáadáa.

Lérò rẹ, báwo ni àdúgbò rẹ ṣe rí? Bí àdúgbò mi ṣe rí, ó jẹ́ àdúgbò tí ò ní wàhálà kankan rárá, tí gbogbo ẹ máa ń lọ ní ìrọwọ́-rọṣẹ̀, tí kò sí ìwà jàgídí-jàgan ní àdúgbò mi rárá.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò? Bẹ́ẹ̀ ni mo mọ́ bí wón ti ń ṣe ìrànwọ́ àkókò torí pé ó jẹ́ ǹkan tí gbogbo wa máa ń ṣe ní agbègbè wa dáadáa. To jẹ wípé tóni kaluku gan ba n lọ gan, ó máa ma ṣe gan ni. Hmmm.

Báwo ni o ṣe máa ń ṣètò ọwọ́ iṣẹ́? Bí mo ṣe máa ń ṣètò àwọn owó iṣẹ́ ni pé, mi ò ní fọwọ́ kan láti ina. Láti fi ṣe nǹkan mi máa kó pamọ́ láti má jẹ kó ní ìjàmbá mọ́ iṣẹ́ mi. Hmmm.

Kí ni ìlànà ìfọwọ́-ipò lọ́wọ́ rẹ? À, ìyẹn wọ̀ mí, ẹ wò, ó bu'só síi ni ní ẹnu ó sì fi iyọ̀ síi, ìsó dẹ́ lèléi, ìsó ìyẹn lè tu danu àmọ́ iyọ̀ kò ṣe tùnú.

Ṣàlàyé ìgbésẹ̀ ní ìgbésẹ̀ bí o ṣe lẹ́ ṣe ohun tí o mọ dáadáa. Bí èèyàn ṣe lè ṣe nǹkan tí èèyàn mọ dáadáa ni pé, èèyàn ní dí láti farabalẹ̀ gan-an ni o, tí ì ṣe bí i farabalẹ̀ gbọ́ràngbọ̀ràn.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ẹ̀lẹ́sìn Mùsùlùmí tí wọ́n máa ń ṣe tó jẹ́ pé gbogbo ara àwọn tó bá jẹ́ pé ẹbí táwọn mí bá ti jẹ́ ọ̀nà jíjìn tí gbogbo wọn yóò walé tí wọ́n wá ṣe àjọ̀dún náà.

Báwo ni ọjọ́ rẹ ṣe yí yàtọ̀ ní àkókò òjò àti ní àkókò ẹ̀rùn? Kosi iyatọ kankan. Bakanna ni mejeji. Àyàfi tí àwọn iṣẹ́ kan bá jáde, òun ni ó máa ń yàtọ̀ wá. Min dẹ̀ lé sọ pé àsìkò òjò ni ó máa wà ní àbí àsìkò ẹ̀rùn.

Iṣẹ́, iṣẹ́ tí o lè ṣe lójúmọ́ lè gba wákàtí gba nígbà, nígbà mélòó? Iṣẹ́ tí mo lè ṣe lójúmọ́, ha? Bí ó bá ṣe rí sí ni o. Bí mo bá ṣe rí sí tárà, bí mo bá ṣe gbé, àmọ́ ń fún àpẹẹrẹ pé ó pọ̀, mo lè ṣe bóyá bí ọgbọ̀n láàárín ìṣẹ́jú mẹ́, mọ́kànlá.

Báwo ni o ṣe ń ṣe ìpinnu tí ó nira? Bí mo ṣeaa ń ṣe ìpinnu tí ó nira ni pé tin bati wo pé ǹkan tó wà ni ọkan mi yìí ó ń ní mi lára oo, máa kan fi sílẹ̀ ni mo ti mú ojú kúrò nínú ipinnú náà nu yẹn, àmọ́ tó bá yí pé ilé ni màá ṣe.

Wákàtí mélòó ni o máa ń wò ojú ìbòjú lójúmọ́? A, míì le sọ wákàtí tí mo máa ń lò torí pé miì kọ sílẹ̀. Mo sàa mọ̀n pé mo máa ń lo ní ojoojúmọ́ tí mo máa ń ṣẹ lójúmọ́.

Irú ètù gbọ̀n wo ni o máa ń lò? A, mi ń lò ètù o mi ń lò "kí n má parọ́, kí n má jalè, mi ń lò rárá rárá, mi ń lò rárá rárá, mi ń lò, mi ń lò kankan." Bẹ́ẹ̀ ni.

Ṣé o ti rin pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Ṣé o ti rin pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Hmm, mi ò tíì rin rí. Mi ò tíì rin rí. Kí n má parọ́, kí n má jalè. Mi òǹ tíì rin rí. Àmọ́ mo wù mí láti rin ìrìn náà. Ó wùn mí gan ni.

Ṣé ẹ ti rí ire dára? Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ ni etí mi dára, ó gbọ́ràn, ó gbọ́ràn even, ó tún gbọ́ nǹkan tí èmi gan tún ń sọ dáadáa. Etí mi gbọ́ràn to jẹ́ pé mo dẹ máa ń dúpẹ́ fún eledúà fún etí mi náà. Etí mi dára ó sì gbọ́ràn.

Lérò rẹ kí ni gbogbo ẹ̀rọ máa ń yípadà, egbò máa ń yípadà bẹ́ẹ̀ ni ó máa ń yípadà ní èròò tẹ̀mí ni o, torí pé ìgbà kọ̀ọ̀kan náà ni kò sí ǹkan tí ò yípadà tó fi lè mú èèyàn gan. O maa n yi padà ni gbogbo ìgbà.

Sọ fún wa nípa ere ìdárayá miran ti a le ṣe nibi. Eré ìdárayá mìíràn tí a lè ṣe níbi ni eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni a lè ṣe dáadáa torí pé nǹkan tí ó ṣe gbígbé ní agbègbè wa nìyẹn tí àwọn èèyàn sì máa ń ṣe dáadáa.

Báwo ni o ṣe máa ń ṣe ìdádúró? Ìdánra, ìdánra bí mo ṣe máa ń ṣe ni pé màá ṣe ní àwọn ọ̀nà kan tí ó tọ́ tí ó sì ṣe dáadáa, òun ni màá ṣe.

Sọ fún wa nípa ìgbà tí o ṣomú ní ibi tí o kọ m bọ̀. Ìgbà tí o ṣomú ni pé ìgbà yẹn o jẹ́ ìgbà tí o ṣe kìní sí ara èèyàn tó jẹ́ pé, ah! Èmi gan ò wo wí pé kí ló ṣẹlẹ̀ báyìí o.

Ní èrò rẹ, kíni àwọn ọmọdé ń kọ́ lódò wa? Ǹkan tí àwọn ọmọdé máa ń kọ ní ọ̀dọ̀ wa ní àwọn orin. Tí wọ́n bá kọ wọn ní ilé ìwé tàbí tí wọ́n bá sọ fún wọn láti kàá, òun ni mo máa ń kọ ní ọ̀dọ̀ wa.

Ṣé o mọ banti ṣe ń tún àwọn nǹkan ṣe? Ehn, mo mọ banti ṣe ń tún àwọn nǹkan ṣe àmọ́ nǹkan tí ẹ sọ tó wà nínú ìbéèrè yìí ó jẹ́ nǹkan tí ó pọ́. Fóònù wa nínú nkan. Torí nkan yẹn o tóbi. Èèyàn gbọdọ̀ kọ́kọ́ fọ́ oríṣiríṣi nǹkan yẹn sí wẹ́wẹ́ ki èèyàn tó lè sọ pé mo mọ nǹkan tún ṣe.

Kí ni o máa ń jẹ ní àárò? Ẹ̀kan tí mo máa ń jẹ ní àárò ni oúnjẹ tín bá ti ṣe nílé mi bóyá bí ìrẹsì àbí èbá àbí àmàlà àbí iyán òun ni mo máa ń jẹ ní àárọ̀. Tó bá tẹ̀jíjẹ́ bí ọjọ́ ìsinmi, kí èèyàn rí iyán àti ọbẹ̀ ẹ̀gúsí, o máa lọ dáadáa.

Sọ fún wa nípa ibi tí ojú ọjọ́ ti tutù. Ibi tí ojú ọjọ́ ti tutù jẹ́ ìlú tí gbogbo ǹkan mọ́ ṣe yìnyín, àmọ́ tó bá ti dàsìkò ọ̀gbẹlẹ̀ náà ni ibi bẹ́ o máa ń gbónà, ọ̀nà ni àwọn side ọ̀dọ̀ wa ni tó àmọ o jina.

Ṣé ojú rẹ dára? Ojú mi dára to rínà rere tètète torí bí tí máìlì gan ba tí ọ̀nà tó bá ṣe dáadáa tó bá tẹ́ yóò rí nkán tí yóò wà ní ọ̀nà rere. Ojú mi dáadáa dá tí ó ṣe dára púpọ̀púpọ̀.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójúmọ́? À, hmm, ìgbà láti ago mẹ́fà ìdájí tí mo ti bẹ̀rẹ̀ síi lo fóònù mi àti fẹ́ wọ ago mẹ́sàn-án nísìnyí, òun ni mo bẹ̀rẹ̀ síi lòó gan-an ni, tí mo ti ń lò dáadáa.